Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán dáradára pẹ̀lú àwọn oníbàárà. Àwọn oníbàárà wá tó máa ń bá wa rà ọjà, tí wọ́n bá rìn sá síkò táa máa ń jẹ oúnjẹ ọ̀sán. A máa ń jẹ oúnjẹ ọ̀sán ní ibi iṣẹ́ yẹn ní agogo kan sí agogo méjì. A sì kì fi ṣeré nítorí pé ilé-iṣẹ́ ló máa ń san owó oúnjẹ yẹn. Wọ́n sì máa ń rí dájú wípé oúnjẹ yẹn ó jẹ oúnjẹ tí ó níye lórí ó sì jẹ́ oúnjẹ àdídùn. Kìkan tí ẹ ṣe, oúnjẹ kan ṣákálá ni wọ́n máa ń fún wa. Oúnjẹ tí ó dára ni. Nítorí ìdí èyí, gbogbo àwa òṣìṣẹ́ a kì í fi oúnjẹ ọ̀sán ṣeré ní ẹnu iṣẹ́. Ṣùgbọ́n àwọn oníbàárà wa náà tó bá rìn sá síkò tí a bá ń lọ fún oúnjẹ ọ̀sán boyà wọn wà, wọ́n wá rà ọjà, wọ́n wáa dé ní nǹkan bí i ago kan kù bíi ogún ìṣẹ́jú àbí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àbí ìṣẹ́jú mẹ́wàá. A wá lóre ọ̀fẹ́ àti tètè dá wọn lóhùn. A máa ń fún wọn lóre ọ̀fẹ́ ká wọn náà wá sí ibi tí a ti ń jẹun. A fún wọn lóúnjẹ, àjọ jẹun papọ̀, a máa takùrọ̀sọ bí a ti ń jẹun. Gbogbo àwọn ìnìrírí tí wọ́n rí nígbà tí wọ́n bá wa rajà, àwọn n kan tàn ti là kọjá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn náà máa sọ̀rọ̀ nípa àwọn ọjà táa ń tà fún wọn àti ìdojúkan tí wọ́n rí bí wọ́n ṣe ń ta àwọn ọjà náà ní ọjà. A máa ń jẹ oúnjẹ ọ̀sán. Èmi, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán dáradára pẹ̀lú àwọn oníbàárà wa. Ní ìgbà náà lọ́hun bó ti lẹ̀ jẹ́ wípé èmi ò fi bẹ́ẹ̀ sún mọ́ wọn tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n agba-lálá ni gbogbo òṣìṣẹ́ àti ẹnikẹ́ni tó bá jẹ́ bí àlejò bá jókòó síi tí wọ́n sì ti máa jẹun. Oúnjẹ ọ̀sán sì ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà a kì í jẹun lówurọ̀ torí iṣẹ́ wa. Àfẹ̀mọ́júmọ́ la ti máa ń bẹ̀rẹ̀ agogo méje báyìí, a ti gbọdọ̀ wà lẹ́nu iṣẹ́. Nítorí ìdí èyí ẹni tó bá pẹ́ jí kò ní ráyè jẹun òwúrọ̀. Tó bá máa fi di ago kan ebi a ti máa pa olúkúlùkù wa. Nítorí náà la ṣe kì í fi oúnjẹ ọ̀sán wa ṣeré. Àwọn oníbàárà tó bá sì wá lásìkò yẹn, gbogbo wa máa lọ sínú gbọ̀ngán tí a ti ń jẹun, a ó sì lọ jẹun níbẹ̀.

Irin òkè kì í ṣe ohun tí ó wọ́pọ̀ ní ilẹ̀ adúláwọ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé ní orílẹ̀ èdè Nàìjíríà tí èmi wà, irin òkè ó máa ń wáyé ní àwọn ìlú tí ìlú òkè ọ́ ya ní àwọn ibi tí àpáta wà. Ó mú mi rántí ìgbà tí mo lọ-- tí mo parí ilé ẹ̀kọ́ gíga tí mo wá lọ fún sísin orílẹ̀ èdè, sísin ìlú bàbá mi tí a ń pè ní ètò àgùnbánirọ̀ tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ fún gbogbo ọ̀dọ́ tí wọ́n bá ti rí kàwé kẹ́kọ̀ọ́ gboyè ní ilé ẹ̀kọ́ gíga. Eléyìí ni gbogbo akẹ́kọ̀ọ́ gboyè gbọ́dọ̀ ṣe fún ọdún kan ṣoṣo kó tó dé pé wọ́n máa wà bẹ̀rẹ̀ sí ní lọ wá iṣẹ́. Ní ìgbà náà tí mo ṣetán tí wọ́n gbé mi lọ sí ilẹ̀ òkè ọya ni mo ní ọrẹ ọ̀fẹ́ láti rin ìrìn òkè. A máa ń lo ọ̀sẹ̀ mẹ́ta ní àgọ́, ní-- fún, fún ìpàgọ́. Èléyìí lo máa pèsè wá sílẹ̀ fún ohun tí a fẹ́ ṣe fún odidi ọdún kan. Lásìkò náà ni mo ní ọrẹ ọ̀fẹ́ àti rin ìrìn òkè pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi tí a sì ti padà sí ibi tí a ti ń ṣe ìpàgọ́. Ìrìn òkè yìí ó jẹ́ ìrírí àkọ́kọ́ fún mi. Bí ó tilẹ̀ jẹ́ wípé èmi nìkan kọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ṣubú lọ́nà, Ọ̀pọ̀lọpọ̀ ló dákú, Ọ̀pọ̀lọpọ̀ ni ò le rìn já ṣùgbọ́n mo rántí pé emí rìn já. Mo rin ìrìn òkè agun àpáta, a dẹ̀ máa di àwọn erù dání ni wọn bá. Bó ṣe ní èyítí a máa so mọ́ ìbàdí tí a máa fi omi sí àti àwọn nǹkan pẹpẹpẹ tí a máa nílò fún ìrànwọ́ kíákíá bóyá ẹnikẹ́ni farapa tàbí nǹkan kan ṣẹlẹ̀ nínú ìrìnàjò ìrìn òkè náà. Ìrìn òkè ó dàbí eré ìdárayá lójú tèmi. Ó sì dára kí èèyàn máa rìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ó máa jẹ́ kí ara èèyàn gba yágíyágí. Mo fẹ́ràn ìrìn òkè tí mo bá lo ọrẹ ọ̀fẹ́ àti máa rìn. Bí ó tilẹ̀ jẹ́ wípé níbi tí mò ń gbé lọ́wọ́lọ́wọ́, kó sì òkè kò sì sí àǹfààní láti rin ìrìn òkè, ṣùgbọ́n ìrìn òkè jẹ́ ohun tí ó dára tí èmi náà lọ́wọ́ sí tí mo sì gbà àwọn ènìyàn níyànjú wípé àwọn tó bá lo ọrẹ ọ̀fẹ́ àti rin ìrìn òkè, kọ́ máa rìn kí wọn máa fi ṣe bí eré ìdárayá.

Ṣíṣètò owó iṣẹ́ tó bá wọlé fún mi ó ṣe pàtàkì. Bí èmi ṣe ń ṣe náà ni mo máa ń kọ́ àwọn ẹlòmíràn kí wọ́n máa ṣe. Torí wípé kò sí iye tí ènìyàn gbà tí ó tó ná. Ètò ni èèyàn máa fi sí ohun gbogbo. Tí èèyàn bá sì ti fètò sí, kò ní sí wàhálà. Tí m bá ti gba owó oṣù, màá pín sí mẹ́wàá. Ìdá kan ṣoṣo, ó jẹ́ ti Ọlọ́run. Ìdá mẹ́wàá. Ìdá mẹ́sàn tó kù, òun lèmi náà máa gbé gẹ́gẹ́ lé tí màá sì pín. A ti mọ̀ pé a máa san owó ilé ìwé àwọn ọmọ. Àwọn ìnáwó abẹ́lé kan náà wà pẹpẹ́pẹ tá a gbọdọ̀ ṣe nínú ilé. Gba àwọn nǹkan wọ̀nyí náà ni mo máa ń fi sí ojú ojúṣe tí mo sì máa ń rí i wípé mo ṣe ohun gbogbo bó ṣe yẹ kí ń ṣe wọ́n. Kí mo bá ti gba owó ìṣe mi tàbí tí mo bá ti gba owó oṣù, tí mo ti yọ ìdá mẹ́wàá, tí mo ti yọ owó ilé ìwé àwọn ọmọ táa ti ra oúnjẹ sílé. Tóore ọ̀fẹ́ bá wà, a lè pa díẹ̀ mọ́ nínú ẹ̀. Ká má fi gbogbo owó mẹ́wẹ̀wà ká má fi jẹun. Ìgbà mìíràn kò ní sóre ọ̀fẹ́ táa lè sọ wípé a fẹ́ tọ́jú díẹ̀ nínú ẹ̀ torí àwọn ìnáwó mi tó kàn tí ẹ yọ lójijì tí a kò gbaradì sílẹ̀ fún. Irúfẹ́ àwọn nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ tí a kò sì le, tí ò le ṣa i máa ṣẹlẹ̀. Ṣíṣètò owó iṣẹ́ ó ṣe pàtàkì. Tí èèyàn bá ti kọ́ gbogbo ẹ̀ sílẹ̀, kó tiẹ̀ tó di wípé owó yẹn wọlé, ó máa ń rọrùn. Torí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí èèyàn bá mú owó lọ sọ́jà, àwọn nǹkan mìíràn tí ó rò pé òun fẹ́ rà, òun ló máa tún ná ọwọ́ gan tó máa rà. Débi wípé àwọn èyí tó wá ṣe pàtàkì gan gan gan gan gan kò wà níra wọn. Eléyìí ló máa ń fa tó máa ń fi dàbí ẹní pé owó yẹn ò tó ná. Nítorí àwọn nǹkan tí èèyàn ò nílò, òun ló ń rà. Àwọn nǹkan tó nílò gan gan kò rà á. A máa máa ṣa láìná, a tún máa wá yá owó láti lè fi ṣe àwọn nǹkan tó nílò gan gan. Ṣíṣètò owó iṣẹ́ tó wọlé tàbí owó oṣù ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Bí èmi ṣe máa ń ṣe ni mo máa ń gba àwọn ẹlòmíràn ní ìyànjú wípé káwọn náà kan máa ṣètò. Kò sí iye tí wọ́n san fún olúkúlùkù tí ó lè tó ná ṣùgbọ́n tí èèyàn bá ti fètò sí ohun gbogbo, ohun gbogbo á máa lọ dáradára.

Ó ti tó bi ọdún mélòó kan sẹ́yìn báyìí tí mo lá àlà burúkú. Eléyìí tí mo lè rán ọ́ ti dáradára. Ó ṣẹlẹ̀ náà wípé nígbà náà mò ń gbaradì fún ìgbéyàwó ọmọbìnrin tí ò wú mi tí mo fẹ́ fẹ́. Ó jẹ́ ọmọ ilẹ̀ Igbo, kì í ṣe apá ọ̀dọ̀ wa ni àwọn òbí ẹ ti ṣẹ̀ ṣàn wá. A sì ti ń gbaradì, mo ti lọ ṣe ètò mọ̀-mí-mọ̀-ọ́ ní ìlú won lọ́hun. Ṣùgbọ́n láàárín àkókò tí gbogbo ìpalẹ̀mọ́ yìí ń lọ lọ́wọ́lọ́wọ́, nì mo láàlá yìí, àlá yi bá mi lẹ́rù púpọ̀. Kìí wa ṣé mi nìkan ni mo tiẹ̀ wà láàlá tàbí tí mo ní ìfura sí lórí ọ̀rọ̀ ìbáṣepọ̀ mi pẹ̀lú ọmọbìnrin náà. Màmá tó bí mi lọ́mọ náà òun náà lá àlà kan nígbà náà lọ́hùn tí ó ń tọ́ka sí wípé ó ṣe é ṣe kí ìbáṣepọ̀ yẹn kó má jẹ́ ohun tí Ọlọ́run máa lọ́wọ́ sí. Ní kúkúrú nígbà náà ni mo lá àlà tí ó bá mi lẹ́rù lọ́pọ̀lọ́pọ̀. Àlà náà ó lọ wípé mo wà ní ibi iṣẹ́, wọ́n wá pè mí jáde láti ibi iṣẹ́, mo wá jáde sí ìta gbangba níbi tí mo ti máa ń jáde kúrò nínú ọgbà ibi tí a ti ń ṣe iṣẹ́. Wọn wá ń sọ wípé, "Àh! Ọmọbìnrin tí mo fẹ́ o, ò boya ọmi gbé lọ ní àbí ọmọ tó bí lómi gbé lọ?" Wọn wá ń pariwo, wípé "Ẹ̀gbà wa o, ẹ̀gbà wa o, ẹ̀gbà wa o." Ariwo yẹn pọ̀ lójú àlà yẹn débi wípé gẹ́gẹ́ bí ohun bì mo ṣe ri ìran yẹn ó dàbí ení pé ọ̀rọ̀ yẹn ò lòjùtù. Omi yẹn pápà gbé ọmọ yẹn lọ tàbí boyà ìyàwó yẹn gangan ló gbé lọ, mi ti ẹ rantí dáradára. Sugbọn àlà náà bá mi lẹ́rù lọ́pọ̀lọ́pọ̀ wípé, "Àh! Ìgbéyàwó ti èèyàn o tí ìkẹsẹ̀ bọ̀ tó ti ń ńlá rú àwọn àlà ńlá ńlá báyìí. Tí èèyàn bá wá tẹ̀síwájú nínú irú ìgbéyàwó bẹ́ẹ̀ kí ni àtẹ̀yìn wá ẹ lọ́jọ́ ọ̀la?" Eléyìí bá mi lẹ́rù lọ́pọ̀lọ́pọ̀. Lẹ́yìn ọ̀rẹ́ yìn sá, mi ò pàpà fẹ́ ọmọbìnrin náà. Ṣùgbọ́n mi ò lè gbàgbé àlà tí mo lá nígbà náà lọ́hùn. Àlà náà ó bá mi lẹ́rù lọ́pọ̀lọ́pọ̀. Nígbà náà ni mo ti lá àlà tó àlà burúkú gbẹ̀yìn. A ti máa tó bí ọdún mẹ́wàá sígbàta wà yìí.